Tí ó bá ti dà asálẹ́ n ìsinmi iṣẹ́ tí mo bá ti ṣe látàárọ̀, ti ba yi tí sinmi iṣẹ́ tí mo ṣe látàárọ̀, èmi àti ọkọ mi á jí ròró, á ṣẹ̀fẹ̀, á gbàdúrà. Bá yé ti gbàdúrà tán, a si sùn. Un, ìyẹn ta mọ se lásálẹ́ ni pé ká sinmi gbogbo iṣẹ́ ta ṣe látàárọ̀, tabá ti jí ròró ta ṣẹ̀fẹ̀, tabá wá ṣe tán, a wà sùn. Ojú bẹ́ẹ̀ lọ.

Mo máa lòde ò, dàda, òde ìyàwó, òde kómo. Kódà mo sì ń lòde lọ́la bayi torí àtàná mo ti wà n be ta tí ń lọ ṣe weje wemu. Ọ̀la ni ó pa, lápárí òde ta gbéyàwó, ta sìń yàwó lọ ilé ọkọ. Mo máa lòde gidigidi, mo fẹ́ràn láti lòde. Òde mẹ́ta ni mo ní lọ́la. Mi tiẹ̀ tí mo ti mo ṣe fẹ́ ṣe gan. Mo máa lòde gidigidi gan.